Mo ma ńtọ́jú èékánnà mi nípa kí n máa tètè gé. Mi ò jẹ́ kó kún púpọ̀ ara tí mo fi máa ń gé. Mo máa ń trìmù rẹ̀ lọ́ṣọ̀ọ̀ṣẹ̀ kí ó má baà gun ṣàbàlà bí èékánnà àṣá. Mo sì máa ń fi igi kékeré kan kó gbogbo ìdọ̀tí tó bá wà nínú èékánnà mi yìí. Mo máa ń pamọ́ dáadáa tó sì máa ń wú yàn.

Rárá o, n kò fẹ́ràn pín oúnjẹ mi o. Mí fi oúnjẹ mi bá eeyan sere nitọ̀rípé n fẹ́ràn oúnjẹ púpọ̀púpọ̀, oúnjẹ mi sì máa ń mú láyà mi. Ìdí nìyí tí mi ò tí feran láti máa pín oúnjẹ mi. Màá ṣe máa pín oúnjẹ mi. Rárá o, n kò fẹ́ bẹ́. N kò sì lè fẹ́ràn rẹ̀ láyẹ̀. Èmi nìkan ni mo máa ń dá jẹ oúnjẹ mi.

Ohun tí mo máa ń sábà ṣe nígbà tí òjò bá rọ̀ ni wípé mo máa ń dúró sínú ilé mi. Boyà kí n wà lórí ibùsùn mi kí n yíṣọ́ borí, kí n máa wo fíìmù lábẹ́ dúfèè mi àbí kí n máa play game lórí fóònù mi. Ìgbà mìíràn sì rẹ́ mo lè wà ní iwájú tẹlifíṣàn mi kí n máa wo oríṣìíríṣìí ètò lórí tẹlifíṣàn.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Oríṣìí aṣọ wíwẹ̀ bí máàrún sí mẹ́fà ni mo ní mo sì máa ń wọ̀ wọ́n síra ni. Mo lè wọ ọ̀kan ní òní bóyá tí n bá fẹ́ lọ wẹ̀ ní swimming pool lòní. Kó tum di ọjọ́ mìíràn tí n bá tún lọ swimming pool kí n tún wọ òmí. Bí mo ṣe máa ń pàrọ̀ wọ́n síra nìyin-un. Torí mo ní aṣọ wíwẹ̀ tó pọ̀, máàrún sí mẹ́fà.

Tí n bá rántí dáadáa, nǹkan bí oṣù méjì sẹ́yìn ni mo kẹ́yìn lọ wo eyín. Mo lọ wo eyín mi kan tí ó ń ro mí ní àgbẹ ọ̀tún eyín ìsàlẹ̀ tó ń ro mí. Mo lọ gbe fún àyẹ̀wò kí àwọn dókítà ilé eyín wo ohun tí ó mú. Àwọn dókítà náà sì ṣe àyẹ̀wò náà dáadáa wọ́n sì rí ohun tó ń ro mí léyín, wọ́n sì bá mi ṣe àtúnṣe síi.

Ohun tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ni wípé mo máa ń ṣiṣẹ́ jù wọ́n lọ. Mo máa ń múra ṣiṣẹ́ tí mo sì máa ń ṣe iṣẹ́ àṣekára. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́, èmi ni mo máa ń kọ́kọ́ dé ibiṣẹ́, èmi sì ni mo máa ń kẹ́yìn kúrò. Ọ̀gá ilé iṣẹ́ náà sì máa ń rí gbogbo ìwà mi yìí, inu rẹ̀ sì máa ń dùn sí mi púpọ̀.

Ìgbà tí mo máa ń ṣe ìpàdé lọ́sọ́ọ̀ọ̀sẹ̀ ó lé ní ìgbà mẹ́wàá. Ìdí ni wí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpàdé tí mo máa ń ṣe lọ́sẹ̀esẹ̀ yìí, ìpàdé orí fóònù ni, online meeting ni. A máa ń ṣe wọ́n bóyá lórí WhatsApp àbí video call, bóyá Zoom àbí Skype àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ló fà á tí mo ṣe máa ń ṣe ìpàdé ní ìgbà ọ̀pọ̀ lọ́sọ́ọ̀ọ̀sẹ̀.

Bí mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni wípé mo máa ń lo àwọn password tó strong tí àwọn hackers ò le gèésì láéláé. Mo sì máa ń make sure pé mi ò dáìvọ̀jì àwọn information tó ṣe pàtàkì sí mi, mi ò fi s'ori íńtánẹ́ẹ̀tì ẹ̀ ara, mo máa ń fi pamọ́ sínú ara mi ni. Mi sì sọ̀rọ̀ mi fún ẹnikẹ́ni lórí íńtánẹ́ẹ̀tì.

N kò ní àkókò kan pàtọ tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ o. Ìgbà tí ó bá wù mí ni tàbí ìgbà tí ẹbí bá bẹ̀rẹ́ sí nípa mi ní alẹ́ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Ìgbà mìíràn mo lè tètè jẹ láti ń kan bí i ago mẹ́fà tàbí méje. Ọjọ́ mìíràn sì re, mo lè má tì jẹ oúnjẹ alẹ́ ní ago mẹ́wàá. Torí náà, n kò ní àkókò kan pàtó bí ó bá ṣe wù mí ni.

Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ ti mo máa ń lò púpọ̀. N kò lè ka gbogbo wọn tán. Kódà èmi gan ò rántí gbogbo wọn tán o. Àwọn tí mo mọ̀ tí mo máa ń lò jù lẹkọ̀ọ̀kan. Àwọn yìí ni mo rántí tí máa ni kí n mọ darúkọ wọn gan lẹ́yọkọ̀ọkàn. Kódà èmi gan ò lè rántí gbogbo rẹ̀ o.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń wẹ̀. Àti kékeré ni mo ti mọ bí a ṣe ń wẹ̀ torí odò kan wà ní ìlú wa ní ìlú Abẹ́òkúta. Odò náà ó jìnnà púpọ̀ sí ilé wa, mo ti máa ń lọ sí odò náà láti lọ wẹ̀ pẹ̀lú àwọn ọmọ kékeré ẹgbẹ́ mi ládùúgbò. Ibi odò yìí ni a ti kọ́ bí a ti ń wẹ̀. Ìgbà tí mo sì dàgbà, mo dìídi lọ kọ́ bí a ti ń wẹ̀ ní suwimi púùlù fúnra mi.

Gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́, ibikíbi tí n bá lọ èmi àti fóònù mi ni o, ǹkan kí ǹkan tí ó bá wù kí n máa ṣe, fóònù mi náà máa wà lẹ́gbẹ̀ẹ́ mi ni mo sì máa ń tẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kódà un ò lè ṣe láì tẹ fóònù mi fún ìṣẹ́ju mẹ́wàá péré. Orí fóònù mi ni mo sì máa ń ṣe gbogbo ǹkan lójoojúmọ́

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi gan ni o. Mo máa ń ṣe ńlá tí mo sì máa ń fẹ́ lójú. Kódà ọjọ́ náà jẹ́ ọjọ́ tó máa ń jẹ́ ọjọ́ ìnáwó ńlá torí mo máa ń náwó mo sì máa ń pariwo ọjọ́ ìbí mi lọ́dọọdún. Tó bá tun wa jẹ́ ọjọ́ ìbí tó ní ìtumọ̀ bí ó fẹ́ dàbí landmark, àhàhà, mo máa ń fẹ́ lójú gidi.

Nìkan bí oṣù mẹ́ta sẹ́yìn tí gbajúgbajà olórin Wizkid tó wá sí ìlú Ibadan. Ìgbà náà ni mo kẹ́yìn lọ sí ibi orin. Ó ṣe ayẹyẹ orin ńlá ní ìlú Ibadan ní bí oṣù méjì sẹ́yìn mo sì lọ, mo sì gbádùn ara mi kódà mo ti ń fẹ́ lọ sí ibi orin mi náà báyìí.

Bí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ní wípé, mo máa ń wo ìwà àti ìṣe wọn, torí alábáṣiṣẹ́ pọ̀ tí ó fẹ́ràn iṣẹ́ tí ó sì máa ń ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ tí kì í ṣe ìmelẹ ní ìdí iṣẹ́, tí kì í sì ṣọlẹ, tí kì í sì ṣe onírọ́, tí yóò máa ṣe òótọ́ tí kò sí nípa ilé-iṣẹ́ lára. Irú àwọn alábáṣiṣẹ́ pọ̀ yìí ni mo máa ń yàn.

Fóònù alágbéka Infinix Hot 40 ni mó ń ló. Òdun tó kó jà ní mó ra fóònù yì. Mo sì ń gbádùn rẹ̀ torí fóònù náà dáa púpọ̀ púpọ̀. Owó tí mo ra ó pọ̀ díẹ̀. Two hundred and fifty-six thousand ni mo ra fọ́ònù náà lọ́dún náà sẹ́yìn. Torí fóònù ńlá ni, ó sì ń ṣiṣẹ́, kó dà báátìrì rẹ̀ ó dára púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń gun òògùn lójoojúmọ́. Ó ní àwọn òògùn tí mò ń lò. Mo ní ọ̀rá díẹ̀ lára yẹn cholesterol, bad cholesterol mi o high díẹ̀. Àwọn dókítà ní ilé ìwòsàn sì fún mi ní òògùn tí mo máa ń lò láti jẹ́ kí cholesterol yìí kó wálẹ̀. Orúkọ òògùn náà ni Atorvastatin, mo sì máa ń mú lójoojúmọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa. Mo gbàgbọ́ nínú àtúnlo nǹkan púpọ̀púpọ̀ torí wípé àtúnlo nǹkan ó máa ń jẹ́ kí nǹkan náà kí ó pẹ́, ó sì máa ń jẹ́ kí èèyàn rí owó díẹ̀ fi pamọ́ torí tí èèyàn bá ń tún nǹkan lò, èèyàn nílò àti máa ná owó púpọ̀ láti máa ra nǹkan tuntun ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò ọrùn tí a máa ń pè ní sunscreen ní èdè Gẹ̀ẹ́sì, mo máa ń fi sára ní gbogbo ìgbà. Àkókò tí a wà yìí gan-an, ọrùn máa ń pọ̀ ní gbogbo ọ̀sán, tó jẹ́ wípé n kò lè jáde kúrò nínú ilé láìfẹ́ ìdáàbòbò ọrùn yìí sára láti dáàbòbo ara mi kí ọrùn máa ba à máa pa mí jù.

Ó kéré tán, mo máa ń fọ eyín mi ní ìgbà méjì lójoojúmọ́. Àwọn ọjọ́ kọ̀ọ̀kan wà tí mò lè fọ ju ìgbà méjì lọ. Bóyá tí màá rí pé ẹnu mi kan ń ṣe bákan bákan àbí tí ẹnu mi bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣàídedekòro, mo lè fọ ẹnu mi gan-an kí ilẹ̀ tó ṣú. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́, òwúrọ̀ àti àṣálẹ́ tí mò máa fẹ́ sùn ni mò máa ń fọ eyín mi.

Àwọn ọ̀nà tí mo máa ń gbàǹgbòró àwọn oníbàárà mi ni through social media, àwọn apps bí Instagram, Facebook, Twitter, WhatsApp, TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń gbọ́ èrò wọn pẹ̀lú àwọn apps yìí, mo sì tún mọ̀ lè pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn àwọn tí n bá ní nọ́mbà wọn lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee níbi iṣẹ́ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ òwúrọ̀ gán ni mo máa ń mu coffee. Tí ó bá jẹ́ wípé mi ò fẹ́ ní agbára a ti siṣẹ́ tàbí tí mo fẹ́ máa dọ́ọ̀lu tí mo fẹ́ máa wò báibái, mo máa ń tètè gbé coffee lura kí n lè tètè rí okun àtàgbàrá àti síṣẹ́ torí coffee náà máa ń tàn yan ji dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà dáadáa. N kò le ṣe kí n má wọ fìlà lójúmọ́ kan, torí fìlà wíwọ̀ jẹ́ ìkan lárà àwọn ìmúra mi lójoojúmọ́. Mo fẹ́ràn láti máa wọ fìlà púpọ̀. Oríṣiríṣi fìlà ni mo ní, oríṣi tí mo ní gan fẹ́ tó mẹ́wàá tí mo sì máa ń yọ síra wọn lojoojúmọ́.

Ẹ̀bùn tó ní ìtumọ̀ tó lálò pẹ ìrú àwọn ẹ̀bùn yìí ni mo máa fẹ́ràn láti fún àwọn ènìyàn. Àgàgà tó bá jẹ́ ẹni tó súnmọ́ mi, àá, ẹ̀bùn tó jẹ́ wípé ó ní value tó wà priceless. Ìrú ẹ̀bùn yìí ni mo máa fún rú ẹni bẹ́ẹ̀ o àti àwọn ènìyàn tí ó bá súnmọ́ mi.

Rárá o, n kò ní ẹranko ọ̀sìn. Ìdí ni wípé kò mọ́ mi lára láti kékeré. Ìgbà tí mo fẹ́ ní ẹranko ọ̀sìn ní kékeré, bàbá mi kọ̀ ọ́. Ó sọ wípé èwọ̀ ni pé òun ò fẹ́ ẹranko ọ̀sìn kankan nínú ilé òun àti ìgbà yẹn sì ni ìfẹ́ sínsin ẹranko ọ̀sìn tó ti kúrò lọ́kàn mi. Ìdí nìyẹn tí mi ò ṣe ní ẹranko ọ̀sìn.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ jù ni ẹ̀fọ́ èbelu, ebolo. Mo fẹ́ràn ẹ̀fọ́ ebolo yìí púpọ̀ púpọ̀ torí wípé ó máa ń dùn. Àgàgà tí wọ́n bá dín ata rẹ̀ dáadáa, kódà olúwarẹ̀ ó fẹ́ máa gé eyín jẹ tó bá ti ń jẹ ẹ̀fọ́ náà. Yàtọ̀ sí wípé ẹ̀fọ́ náà máa ń dùn, ó tún jẹ́ ẹ̀fọ́ tó máa ń ṣara lóore, tó ní ọ̀pọ̀lọpọ̀ vitamin nínú.

Bẹ́ẹ̀ni, mo ma n jẹun nínú ọkọ̀ mí lẹkọ̀ọ̀kan tí àyè bá gbà àbí tí irúfẹ ǹkan bẹ́ẹ̀ bá ṣẹ́ yọ. Torí àwọn ọjọ́ mí wà tí mo lè pẹ́ kí n tó múra ibi iṣẹ́ tán tí n kò ní rí àyè àbí ní àsìkò láti jẹun kí n tó kúrò nínú ilé, mo má n gbé oúnjẹ mi dá ní ni tí n sì mọ̀ jẹ nínú ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń yàwòrán. Mo lọ kọ́ ẹ̀kọ́ bí a ti ń yàwòrán ní studio Glamlight Studio ní ìlú Ìbàdàn. Mo bẹ̀ ni mo ti kọ́ bí a ṣe ń ya oríṣìíríṣìí àwòrán fún odidi mẹ́ta. Kódà èmi gan ti di gúrù nínú àwòrán yíyàwò, mo mọ̀ bí a ti ń yàwòrán gidi gan ni.

Ọwọ́ ọ̀tún ni ọ́ lọ́ jẹ́ ló, bí wọ́n ṣe bí mi nìyí. Kò sì sí ẹni kankan nínú ẹbí mi àbí ìran mi tí ó ń lo ọwọ́ ọ̀sì. Ọwọ́ ọ̀tún ni gbogbo wọn máa ń lò. Ọwọ́ ọ̀tún ni dominant hand bí àwọn olóyìnbo ṣe máa ń sọ fún mi. Ọwọ́ ọ̀tún yìí sì ni mo fi máa ń ṣe gbogbo nǹkan síwájú. Mi ò ní lo ọwọ́ ọ̀sì o.

Mo máa ń ṣe eré ìdánilẹ̀kọ̀ọ̀kan tí àyè rẹ̀ bá yọ. Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe but, ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti sọ tí àyè rẹ̀ bá yọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, mo máa ń ṣe eré ìdánìyí. Ṣùgbọ́n kí n má pa'rọ́, kí n má jalè, ìgbà tí mo máa ń ṣe kì í pọ̀ rárá, torí àyè rẹ̀ kì í sábà yọ sílẹ̀ náà ni.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorùn. Mo máa ń wọ gíláàsì yìí lójoojúmọ́ tí n bá rí wípé oorun pọ̀. Mo máa ń wọ̀ láti dáàbò bo ojú mi kí ọrùn máa ba máa tan sí mi lójú jù. Gíláàsì yìí sunshade ni à ń pè ní èdè gẹ̀ẹ́sì. Mo sì máa ń wọ̀ ní gbogbo ìgbà tín bá rí wípé ọrùn pọ̀ lọ́sàn-án.

Ó kéré tán igba mẹ́ta sí mẹ́rin ni mo máa ń ṣàyẹ̀wò ímélì mi lójoojúmọ́. Mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi lóòrèkóòrè torí wípé mo máa ń gba ọ̀pọ̀lọpọ̀ ímélì lójoojúmọ́. Ó sì ní àwọn ímélì kan tó máa ń ṣe pàtàkì tí mo máa ń retí lójoojúmọ́. Èyí ni ìyè tí mo ṣe máa ń ṣe àyẹ̀wò ímélì mi lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Mo rìn pẹ̀lú ọkọ̀ ojú irin láti ìlú Kaduna lọ sí ìlú Abuja. Ìgbà yìí náà ni ìgbà àkọ́kọ́ tí o kọ́kọ́ rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Mo ti gbádùn rẹ̀. Kódà ń óòṣún títí ìrìnàjò náà, mo yà ń wo ìta títí ìrìnàjò náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Oríṣìíríṣìí nǹkan ni mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Ǹkan lára àwọn nǹkan tí mo ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì lọ́wọ́ báyìí ni bí a ṣe n fi sọftíwàre Power BI àti Python bí a ṣe fi ń ṣe àgbéyẹ̀wò àti àgbéjáde data. Èyí ni nǹkan tí mo ń kọ́ lọ́wọ́ lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó mọ́. Mo ní ìgbàgbọ́ nínú ká máa pa owó mọ́ torí owó tí ènìyàn bá pa mọ́ ni ó máa ń gba ní ilẹ̀ ní ọjọ́ iwájú ní ọjọ́ ìṣòro. Idí ní èyí tó fi jẹ́ wípé gbogbo owó tó bá wọ ọwọ́ mi báyìí, ìdá ogójì rẹ̀ ni mo máa ń pa mọ́ fún ọjọ́ iwájú. Mo sì máa ń ná ìdá ọgọ́ta tó kù fún nǹkan tó bá nílò níìsín.

Bí mo ṣe má ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé ni wípé mo máa ń pín àkókò mi sí méjì. Nínú àkókò mi yìí, ìdáà ogójì wà fún ìgbésí ayé, ìdá ọgọ́taa tó kù wà fún iṣẹ́. Mo sì máa ń fi àwọn òfin sílẹ̀ tí ìkan òfin ni máa jẹwọ́ nínú ikeji.

Oríṣìíríṣìí ǹkan ni ohun tí mo fẹ́ràn lórí pízzà bí ẹyin, ẹran bóyá ẹran màlúù àbí ẹran ṣíkìn àbí ẹran tọkí, àlùbọ́sà, tòmátì, wàrà, ata dúdú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ǹkan wọ̀nyí ni mo fẹ́ràn lórí pízzà mi torí ó máa ń jẹ́ kí pízzà dùn púpọ̀

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀, mo sì fẹ́ràn láti máa ka àwòrán ilẹ̀. Mo dìdí lọ kọ́ bí a ti ń ka àwòrán ilẹ̀ ní lọ́dọ̀ ọ̀gá àka àwòrán ilẹ̀ kan ní ìlú Òṣogbo. Oṣù mẹ́fà gbáko ni mo fi kọ́ bí a ti ń ka àwòrán ilẹ̀ yìí. Èyí ló sì jẹ́ kí n mọ bí a ti ń ka àwòrán ilẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn torí pé wọ́n máa ń múni rẹ́rìn-ín wọ́n sì máa ń mú inú mi dùn. Kódà ojoojúmọ́ ni mo máa ń gbìyànjú àti máa gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn yìí. Àgàgà ìgbà tí inú mi bá fẹ́ bàjẹ́ tàbí tí inú mi ò fẹ́ dùn díẹ̀, àwọn àlọ́ apanilẹ́rìn yìí ni mo máa ń gbọ́ tí mo sì fi máa ń dùn nú padà.

Bí mo ṣe máa ń rin ìrìnàjò lọ sí ibi iṣẹ́ kò le rára. Lẹ́yìn tí n bá tí kúrò ní inú ilé mi, màá rìn fún bí i iṣẹ́jú márùn-ún láti ilé mi títí dé junction títì àdúgbò mi, àti junction títì àdúgbò yìí, mo lè gbé ọ̀kadà tàbí bọ́ọ̀sì láti bẹ̀ tí yóò sì gbé mi dé ilé iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Bo tì le jẹ́ wípé ìgbà péréte la ní nínú ẹ̀rọ ìgbésókè yìí. Mo sì máa ń gbìyànjú àti bá àwọn ènìyàn sọ̀rọ̀ kí ń kí wọn kí ó kàn mọ́ jẹ́ wípé a dàkẹ́ jẹ tí olúkalúkú ó sì mọ̀ ṣé ti rẹ. Rárá o, mo máa ń fi ìṣẹ́jú péréte yìí láti fi mọ àwọn ènìyàn tuntun bóyá a lè di ọ̀rẹ́.

Òwúrọ̀ ọjọ́ Sunday ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi torí ọjọ́ Sunday yìí nìkan ni ọjọ́ tí mi ò lọ sí ibi iṣẹ́ tí mo sì máa ń ráyè láti ṣe ìmọ́tótó inú ilé mi àti ìta ilé mi. Ọjọ́ Sunday yìí nìkan ni mo máa ń ráyè torí wípé ọjọ́ Sunday nìkan ni mi ò lọ ibi iṣẹ́, òun ni mo sì máa ń ṣe ìmọ́tótó ilé mi.

Omi tí mo máa ń mu lójoójúmọ́, ó pọ̀ tó lítà márùn ún. Mo máa ń mu ọ̀pọ̀lọpọ̀ omi torí wípé mo jẹ́ ẹnìkan tí ó sanra díẹ̀. Mo sì nílò ọ̀pọ̀lọpọ̀ omi kí gbogbo ẹ̀yà ara mi kí ó lè máa ṣiṣẹ́ déédé. Àwọn dókítà gan-an nílé ìwòsàn máa ń gbà mí níyànjú láti ríi wípé mò ń mu ọ̀pọ̀lọpọ̀ omi lójoójumọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera lẹ́ẹ̀kọ̀kan. Kì í ṣe gbogbo ìgbà, kì í ṣe ojoojúmọ́ o, ṣùgbọ́n ìgbà tí ó bá wú mi tàbí tí ó bá yọ́ sí mi lọ́kàn, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera yìí. Láti wípé àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ onímọ̀ nípa ago ara máa ń sọ fún mi wípé ó da kí ènìyàn mu àwọn ẹ̀rọ ìlera yìí.

Mi ò lè sọ wípé iye wákàtí bá yín ni mo fi máa ń wo ojú ìbòjú lójojúmọ́, ṣùgbọ́n mo mọ̀ wípé ó pọ̀, ó pọ̀ gan-an ni. Torí mo fẹ́ràn láti máa wo ojú ìbòjú, ìdí nìyí tí mo ti máa ń lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí láti máa wo ojú ìbòjú yìí lójojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ torí wípé mo gbàgbọ́ púpọ̀ nínú òfin ìyára ọkọ̀. Mo sì mọ wípé torí ìdáàbòbò emí àti ara àwọn awakọ̀ àtàwọn ero inú ọkọ̀, oun ni àwọn òfin yìí ṣe wà. Ẹni tí ó bá sì rú òfin ìyára ọkọ̀ yìí, ó fẹ́ dá ẹ̀mí ara rẹ̀ légbodo.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní gbogbo ọjọ́ Sunday. Ilé ìjọsìn ìjọ Methodist Church ìsàlẹ̀ Aro ni mo máa ń lọ ní gbogbo ọjọ́ Sunday. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn torí wípé ó jẹ́ ibi kan tí mo ti le sùnmọ́ sí Ọlọ́run tí mo sì le gbàdúrà dáadáa.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni láti mú ilé iṣẹ́ mi káàkiri gbogbo orílẹ̀ èdè Nàìjíríà. Mo fẹ́ ní branch ilé iṣẹ́ ní gbogbo state Nàìjíríà kọ̀ọ̀kan. Ìyẹn tó túmọ̀ sí wipe mo fẹ́ ní thirty six branches ilé iṣẹ́ mi káàkiri gbogbo state ní Nàìjíríà.

Kò sí ǹkan pàtó tí mo máa ń jẹ ní ọ̀sán o. Nǹkan tí ẹnu mi bá rí ni o. Torí wípé ibi iṣẹ́ ni mo máa ń sábà wà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán, kì í sì sáyé fún mi láti jẹ oun kan tó ní ìtumọ̀. Ìpápánu ni mo máa ń jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán ní ibi iṣẹ́. Ìpápánu tàbí ìjẹkújẹ tàbí wóróbo.

Mo fẹ́ràn coffee o. Mo fẹ́ràn coffee ju tea lọ. N kò fẹ́ràn tí rárá. Mo kórìíra tea torí ó máa ń rí bákan bákan lẹ́nu mi kódà n kò fẹ́ràn re rírà. Ṣùgbọ́n coffee, coffee dára púpọ̀ púpọ̀ kódà mi kò lè ṣe kí mò mú coffee lára àárọ̀ torí wípé ó máa ń jẹ́ kí n jí dáadáa ṣáyé.

Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni wípé mo máa ń kọ́kọ́ ṣe àgbéjáde àwọn iṣẹ́ àkànṣe náà, mo máa ń ṣe sórí ìwé, ìyẹn máa kọ́ àgbékalẹ̀ rẹ̀, màá kọ́kọ́ kọ sílẹ̀ sórí ìwé kí n lè mọ gbogbo ohun tí mo nílò fún iṣẹ́ àkànṣe náà àti ọ̀nà tí n ó gbà ṣe iṣẹ́ àkànṣe náà.

Ìrọ̀rí méjì ni mo máa ń lò. Ìrọ̀rí ẹyọ kan máa ń ṣòro fún mi torí àwọn ìrọ̀rí mi ti pẹlẹbẹ, wọn kò kún púpọ̀ mọ. Èyí ló fàá tí mo fi máa ń lo méjì, tí mo máa ń kó méjì papọ̀ kí n tó lè rorún sún. Tín bá lo ẹyọ kan péré, ó máa ń mú ọrùn rọ mí lóru, kì í sì jẹ́ kí n gbádùn orun mi púpọ̀. Ṣùgbọ́n tí bá lo méjì, ìyẹn dà.

Office mi máa ń ṣí ní aago mẹ́wàá òwúrọ̀. Aago mẹ́wàá òwúrọ̀ ni office mi máa ń ṣí lójoojúmọ́ láti ọjọ́ Monday títí dé Friday. Office mi máa ń ṣí láàgú mẹ́wàá torí wípé a fẹ́ fún àwọn òṣìṣẹ́ ní àsìkò kí wọ́n lè tètè kí wọ́n lè farabalẹ̀ múra láì máa sáré wá sí ibi iṣẹ́ láràárọ̀.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí ní abúlé wa ní ìlú Etiọ́sà. Ibẹ̀ ni mo ti kọ́kọ́ gun ọkọ̀ ojú omi. A lọ ṣe December 2010 ní abúlé wa ní Etiọ́sà. Ibẹ̀ ni mo si ti kọ́kọ́ gun ọkọ̀ ojú omi rí láyé mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí wípé mo ti kẹ́kọ̀ọ́ èyí tó ṣẹlẹ̀ sí mi, tí ibi tí mi ò mọ̀nà dáadáa tí irun mo sì ń ṣe agídí tí mo bèrè lọ́wọ́ àwọn ènìyàn mo padà sọnù ní o. Èyí ló kọ́ mi lẹ́kọ̀ọ́ kí ń má bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, kí ń má bá sọnù máa ní ọjọ́ mi.

Gàn ní púpọ̀ jù, mo nígbàgbọ́ gidi nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ̀ yìí torí wípé mo rí wọn gẹ́gẹ́ bí àwọn ìgbàgbọ́ tí ó ń fi àṣà àti ìṣe àti ìhùwàsí àwọn bàbá ńlá bàbá wa hàn, tí ó sì jẹ́ ká mọ̀ wọ́n sí ká mọ ìtàn àti orísun wa.

Ìgbà ku gbà tín bá ti ráyè ni o, washing machine ni mo fi máa ń fọ ọṣọ. Èyí ni ó jẹ́ kó máa ń rọrùn fún mi. Mo lè fọṣọ nígbà tó bá wù mí, bóyá ọjọ́ Monday ni, bóyá Tuesday ni. Tinọ́básà ti wà, ẹnu kí n rọra kó aṣọ mi kí n dàá sínú machine kí n sì tọ́nọ́ síi ni. Automatic washing machine ni mò ń lò, yóò sì ṣe gbogbo ohun tókù.

Irú orin tí mo fẹ́ràn kí n máa gbọ́ ni àwọn orin bí i orin fújì, orin àpàlà, omele, rárá, ẹkún ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sì fẹ́ràn àwọn orin ìgbàlódé náà àwọn orin hip hop, R&B, rap, trap, pop àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mi ì fi kọ́kọ́rọ́ mi sí ibi kankan o, mo máa ń ṣábà mú u dání pẹ̀lú mi ni. Inú báàgì mi ló máa ń wà ní gbogbo ìgbà. Ibikíbi tí n bá sì ti ń lọ, mo máa ń gbé báàgì mi tẹ̀lé mi tí kọ́kọ́rọ́ mi yóò sì wà nínú rẹ̀. Mi fi síbí kankan kí ẹlòmíràn má ba lọ mú níbi tí n bá fi pamọ́ sí. Ìdí nìyí tí mo ṣe máa ń mú jáde ní gbogbo ìgbà.

Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ ni wípé mo máa ń kọ́kọ́ farabalẹ̀ tí mo à kọ́kọ́ yọ gbogbo ọkàn ìbẹ̀rù kúrò lára mi, tí bá ti farabalẹ̀ tí mo ti kám'ta ara mi sí balẹ̀, màá wá ronú ọ̀nà tí mo le gbà kúrò nínú ìdènà ọkọ̀ tó wà níwájú mi. Torí ẹni tó bá farabalẹ̀ ló lè mọ bí yóò ṣe kúrò nínú ìdènà ọkọ̀

Data tí mo máa ń lò lọ́ṣọ́ọ̀ṣẹ̀ ó lé ní tẹ́n gígi o. Torí data 13 gígi gan an ni mo ṣe ní ọ̀ṣọ́ṣẹ̀ lọ́wọ́ tí mo wá yìí. Bó tilẹ̀ jẹ́ wípé mi sá bá lo gbogbo 13 gígi ọ̀hun tan, ṣùgbọ́n mo máa ń lo kọjá tẹ́n gígi lọ́ṣọ́ọ̀ṣẹ̀ o. Báyìí ni data tí mo máa ń lò lọ́ṣọ́ọ̀ṣẹ̀ ṣe pọ̀ tó.

Ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń gẹ irun mi o, torí mi ò fẹ́ kí irun mi kún púpọ̀, tí mo fi máa ń gẹ̀. Tí ó bá ti pé ọ̀sẹ̀ méjì báyìí, màá lọ trim ẹ, bí ó tilẹ̀ jẹ́ wí pé kò tíì ní kún púpọ̀, ṣùgbọ́n màá sáà ge lọlẹ̀. Torí wípé mi ò fẹ́ kí irun mi máa pọ̀ ọ́ kí n tó gẹ̀

Rárá, mi ò rọrùn nígbà tí ń bá sùn. Tí èmi bá ti sùn báyìí, wọ́n sì lọ tẹ̀ mí ni èmi ò mọ ǹkankan mọ́. Mi ò ní wàhálà, mi ò rọrùn, mi ò ṣe ǹkan kan. Mo sùn lọ fọnfọn n tẹ̀ mí ni. Nígbà tí ń bá fẹ́ jí ni mà á jí àbí tí ilẹ̀ bá ti mọ́. Torí náà, mi ò rọrùn nígbà tí ń bá sùn rárá àti rárá o.

Ibi tí mo fẹ́ràn jù ni ìlú tí a ti bí mi, ìyẹn ìlú Òṣogbo. Mo fẹ́ràn ìlú Òṣogbo yìí púpọ̀púpọ̀ torí ibẹ̀ ni ìlú ìbí mi. Mo sì máa nífẹ̀ẹ́ àti padà síbẹ̀ nígbà tí ayé bá yọ̀ fún mi. Ìlú Òṣogbo ni ibi tí mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí torí mo jẹ́ ẹnìkan tí àwọn ènìyàn máa ń tẹ̀lé tí wọ́n máa ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wọ́n ma ń rí mi gẹ́gẹ́ bí ẹnìkan tí ó mọ ohun tí ó ń ṣe tó sì ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ àti ọgbọ́n. Ìdí nìyí tí ó fi rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí torí wọ́n máa ń gbọ́ ohun tí mo bá sọ wọ́n sì máa ń tẹ̀lé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò lóòrèkóòrè. Kódà ìpè fídíò yìí ni mo máa ń ṣe pẹ̀lú àwọn ènìyàn mi tí wọ́n sì ní ìlú Nàìjíríà mọ́ àwọn tó wà lókìí Ọ̀kún, irú ẹgbẹ́ mi tó wà ní orílẹ̀-èdè Wales ni UK. Ojoojúmọ́ ni ẹni tí wọ́n máa ń ṣe ìpè fídíò, mo máa ń ṣe ìpè fídíò gan.

Rárá o, mi ò dúró lílo ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan rí o. N ò le ṣe é, kódà yóò ṣòro fún mi gan torí wípé mo ti wà addicted sí ẹ̀rọ ayára bí àṣá mi. Ojoojúmọ́ ni mo máa ń lo n sì lè ṣe láì lọ ní ọjọ́ kan rara o.

Oríṣìíríṣìí ǹkan ni mo máa ń gbọ́ nígbà tí m bá wà nínú ọkọ̀, bí i ìròyìn, àwọn podcast mi tí mo máa ń fẹ́ràn àti gbọ́. Ìgbà mí wà tí mo lè máa gbọ́ àwọn speech àwọn èèyàn ńlá, bí irú speech Martin Luther King, speech, eh, Barack Obama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé dáadáa. Mo máa ń ṣe remote job lọ́pọ̀lọpọ̀. Ile ni mo sì ti máa ń ṣe àwọn remote job yìí. Remote work yìí gan ni iṣẹ́ mi tí ó ṣe kókó jù. Íyẹn ni iṣẹ́ tí mò ń ṣe, tí mò ń fi ń rówó tí mo fí ń jẹun. Mo máa ń ṣiṣẹ́ láti ilé dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè torí ẹ̀rọ ìgbésókè yìí máa ń jẹ́ kó rọrùn láti lọ láti òkè sí ìsàlẹ̀ àti ìsàlẹ̀ sí òkè ní àwọn building tí ó bá ní floor tó pọ̀. Ẹ̀rọ ìgbésókè yìí ló máa ń jẹ́ kí ó rọrùn kí ó sì yára àti lọ láti floor kan sí ìmíì.

Bẹ́ẹ̀ni o, WiFi mi yára gan. Kódà ó yára bí àṣà, ó sì máa ń dá mi lọ́rùn ní gbogbo ìgbà. Kò sí delay ní WiFi mi rárá. Tí mo bá ti ń lọ sáìtì àbí mo ń download nǹkan báyìí kíákíá, ó ti ṣetán. Kódà kì í fún mi ní wàhálà rárá, ó sì máa ń yára ní gbogbo ìgbà ni yó.

Gidi gan ni, pupọ ju, mo fẹ́ràn oúnjẹ tó ní ata gan torí iru oúnjẹ bẹ máa ń dùn púpọ̀, ata yìí sì máa ń ṣara lóore. Kódà mi ò lè jẹ oúnjẹ tí ò bá ní ata púpọ̀, o máa rí bákan lẹ́nu mi ni, ṣùgbọ́n oúnjẹ tó bá ní ata púpọ̀, Ẹ gbẹ́ wa máa fi jíjẹ bá tiẹ jẹ.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Kódà láìmọye ìgbà, nǹkan le, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ò ń lówó lọ́wọ́ gan ní àsìkò tí a wà yìí tí wọ́n sì fẹ́ ṣe oríṣiríṣi iṣẹ́. Tí ó bá jẹ́ ẹni tí àánú rẹ̀ bá ṣe mí, mo máa ń gbà tí màá sì ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún wọn láì gbà kọ́bọ̀ lọ́wọ́ wọn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù, torí àwọn ìpàdé lórí fóònù máa ń rọrùn púpọ̀púpọ̀. Ẹ̀yàn sì lè ṣe wọ́n nígbàkúgbà, torí kò nílò kí ènìyàn ṣẹ̀ṣẹ̀ kúrò ní ibi tó wà lọ sí ibòmíràn. Inú ilé àbí ibikíbi tí ẹ̀yàn bá wà ni ẹ̀yàn sì lè ṣe ìpàdé lórí fóònù.

Bẹ́ẹ̀ni, kódà mo ní orúkọ, orúkọ ìnagijẹ tó pọ̀. Orúkọ ìnagijẹ tí mo ní ó tó mẹ́ta. Àwọn ọ̀rẹ́ mi ní orúkọ ìnagijẹ tí wọ́n máa ń pè mi. Àwọn òbí mi àti àwọn ẹ̀gbọ́n mi náà ní orúkọ ìnagijẹ ọ̀tọ̀ tí wọ́n máa ń pè mi. Àwọn alábàáṣiṣẹ́ mi tí a jọ ń ṣiṣẹ́ náà ní orúkọ ìnagijẹ tí wọ́n fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá dáadáa. Oríṣiríṣi eré ìdárayá ni mo máa ń ṣe bíi bọ́ọ̀lù gbígbá, bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, basketball, volleyball, mo tún máa ń jọ̀gí náà lára àárọ̀ kódà. Mo fẹ́ràn láti máa ṣe eré ìdárayá, mo sì máa ń ṣe ìdárayá lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast dáadáa. Ojoojúmọ́ ni mo máa ń gbọ́ podcast. Mo fẹ́ràn láti máa gbọ́ podcast púpọ̀púpọ̀. Àwọn podcast yìí sì ni wọ́n máa ń tẹ̀lé mi lọ nínú ọjọ́ mi. Àwọn ni mo máa ń gbọ́ nígbà tí mo bá fẹ́ jẹ break diẹ àbí tí n bá wà nínú ọkọ̀. Àwọn podcast yìí ni mo máa ń gbọ́

Rárá o, mi ò ní àgbàlá òjò. Ṣùgbọ́n àwọn ilé tí ilé wọn wà lẹ́gbẹ̀ẹ́ tèmi wọ́n ní àgbàlá òjò ńlá, mo sì máa ń wò wọ́n tí àwọn ọmọ kékeré wọn máa ń ṣeré nínú àgbàlá òjò ńlá yìí tí òjò bá rọ. Inú mi sì máa ń dùn ó sì máa ń wu èmi náà láti ní àgbàlá òjò lọ́jọ́ kan.

Bẹ́ẹ̀ni, mò ń gbé àpò ẹ̀yìn, iyẹn bakpaki, mò ń gbé lójoojúmọ́. Kò sí ibi tí n bá lọ tí mi gbé àpò ẹ̀yìn torí àpò ẹ̀yìn yìí ni mo fi máa ń kó àwọn nǹkan ìní mi bí i fóònù, pawa bank àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Inú àpò ẹ̀yìn yìí ni mò ń máa kó wọn si.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́, oríṣiríṣi ohun ọ̀ṣọ́ ni mo máa ń wọ, bí ẹgba ọwọ́, ẹgba ọrùn, yẹtí ọkùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn wíwọ ohun ọ̀ṣọ́ torí pé ó máa ń bùkún ẹwà tí Ọlọ́run fún yàn tẹ́lẹ̀ náà ni. Ó sì máa ń jẹ́ kí ènìyàn dúró dáadáa. Ìdí nìyí tí mo ṣe máa ń wọ ohun ọ̀ṣọ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rin àtẹ̀gùn tí ò bá pọ̀. Mo máa ń rí bií exercise, bí ọ̀nà láti burn fat diẹ. Idí nìyí tí mo fi fẹ́ràn láti máa rin àtẹ̀gùn lẹ́ẹ̀kọ̀okan. Kìí ṣe ní gbogbo ìgbà o. Tí ó bá sì ti pọ̀ jù, kò ní da torí yóò kàn jẹ́ kó re eẹ́yàn lásán ni.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìdárayá. Mo ní ní ilé ìdárayá kan tó súnmọ́ àdúgbò wa yìí, Residential Fitness. Mo tún ní ní ilé ìdárayá kan tó wà ní òdìkejì àdúgbò wa, Keep Fit Fitness. Àwọn ilé ìdárayá yìí ni mo sì máa ń lọ lẹ́ẹ̀kọ̀kan.

Ìmọ̀ tuntun kan tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí a ti ń wẹ̀. Mo fẹ́ mọ̀ bí a ti ń wẹ̀ ní swimming pool. Kì í ṣe wíwẹ̀ bí ènìyàn lásán o. Mo fẹ́ mọ̀ bí a ti ń wẹ̀ bí athlete, bí àwọn tó má n ṣe ìdíje Olympics àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ mọ̀ wẹ̀ dé level tí àwọn yẹn wà. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ rè e.

Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn àti máa wọ ni àwọn ìbọ̀sẹ̀ bíi sneakers, Italian shoes, Palm, rubber sandal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn high tops àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iru àwọn ìbọ̀sẹ̀ yìí ni mo fẹ́ràn láti máa wọ nítorí wọ́n jẹ́ àwọn ìbọ̀sẹ̀ tó gẹ́tà tí ó ní quality.

Àwọn aṣọ tó rẹwà, àwọn aṣọ ìgbàlódé bíi round neck, t-shirt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mi ò ní irú aṣọ kan pàtó tí mo fẹ́ràn, tí ó bá ṣe àti jẹ́ aṣọ tuntun tó da tó sì rẹwà, màá fẹ́ràn àti wọ̀ o. Kò bá jẹ́ designer, kò bá jẹ́ aṣọ ìbílẹ̀, kó ṣa ti rẹwà púpọ̀, foonu yi ti bẹ̀re irú foonu àbàmì wo gan leleyi.

Rán lọ sí etíkun, kódà ìfẹ́ tí mo ní fún lílọ sí etíkun yìí, ó wà lára ìdí tí mo fi fẹ́ kúrò ní ìlú Osogbo tí mo wà lọ sí ìlú Èkó tó ní ọ̀pọ̀lọpọ̀ etíkun. Kò sí etíkun kankan ní ìlú Osogbo.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn lóórèkóòrè. Jesu Kristi sì ni ó máa ń ràn mí lọ́wọ́ nípa ṣíṣe ìsọdọ̀tun ọkàn. Òun ló máa ń bá mi sọ ọkàn mi dọ̀tun, tó sì máa ń jẹ́ kí n ṣe ọkàn giri láti lè kojú gbogbo ohun tó bá wà ní iwájú mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi, mi bá yin wi, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Kódà gbogbo àwọn fáìlì mi pàtàpàtà, àti èyí tó ṣe pàtàkì o àti èyí tí ò ṣe pàtàkì o, èyí tó ní ìtumọ̀ àti èyí tí ò ní ìtumọ̀, gbogbo ẹ̀ pàtàpàtà ni mo fi pamọ́ sórí cloud. Nítorí wípé mi ò fẹ́ sọ ìkankan nù nínú wọn. Mo sì mọ wípé wón wà safe lórí cloud.

Mi ò sábà lo ọ̀pá ìfàmúra nígbà tí mo bá ń mu ohun mímu, torí wípé gbogbo igbà tí mo bá mu ohun mímu, inú kọ́ọ́pù ni mo máa ń dà á sí. Mi ò fẹ́ràn àti máa lo ọ̀pá ìfàmúra tó yẹn, ṣùgbọ́n tí bá fẹ́ mu ohun mímu, mo máa ń mú kọ́ọ́pù tí ń ò mọ daà sí dàni tí ó sì máa ń mú láti ibẹ̀.

Àmì ìràwọ̀ mi ni àmì ìràwọ̀ Aries. Mo jẹ́ ọmọ oṣù April, ọjọ́ kejì nínú oṣù April ni wọ́n bí mi. Gbogbo ẹni tí wọ́n bá sì tí bí ní ọjọ́ yí àti àkókò yí, ọmọ àmì ìràwọ̀ Aries ni wọ́n. Torí náà, àmì ìràwọ̀ mi ni àmì ìràwọ̀ Aries o.

Tí m bá rí wípé wọ́n ti gbé ẹ̀rọ ayárabíàjà tuntun mì jáde tí ó da jù èyí tó wà ní ọwọ́ mi, ìgbà yìí ni mo máa ra ẹ̀rọ ayárabíàjà tuntun. Nítorí wípé mo fẹ́ kí n má lo ẹ̀rọ ayárabíàjà tó tuntun jù tó latest. Mi ò fẹ́ old fashion. Idi ni èyí tí mo se máa ń ra ẹ̀rọ ayárabíàjà tuntun tí wọ́n bá ti gbé ìmì jáde.

Mo máa ń farabalẹ̀ ṣètò owó iṣẹ́ ni. Mo sì máa ń tètè ṣe kí oṣù tó tán. Kódà tí oṣù bá ti dá sí méjì àbí tí iṣẹ́ bá ti kọjá, ìlàjì ni mo ti máa ń ṣètò owó iṣẹ́ sílẹ̀. Àwọn iṣẹ́ mi sì wà tó jẹ́ pé máa ti kọ́kọ́ san díẹ̀ kí iṣẹ́ tó bẹ̀rẹ̀. Mà sì san ìyókù kí iṣẹ́ tó parí o. Ọ̀nà méjì yí ni mo ṣe máa ń gbà ṣètò owó iṣẹ́.

Oríṣìíríṣìí ibi ni mo ti máa ń ra nǹkan. Mo máa ń ra ní ṣọ́pù, súpámákẹ́tì, moolù, bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sì máa ń ra àwọn nǹkan míì náà ní online lọ́dọ̀ àwọn online vendors oríṣìíríṣìí. Mo sì tún máa ń ra lórí àwọn e-market àbí e-commerce platforms náà. Ibi tí ó bá ti wù mí ni mo sì máa ń ra nǹkan.

Rárá, mi ò fẹ́ràn kí n máa fi tùràrí torí tùràrí ní àwọn òórùn bonabonà kan tí mi ò láìkì. Bàbá mi ló si ti kó ìkórìíra tùràrí yìí tó ti kó sínú mi láti kékeré torí kò gba fífín tùràrí nínú ilé wa. Èyí ló ṣi fa tí èmi náà tí mo fi kórìíra tùràrí tí mi sì fi fín tùràrí o.

Àwọn nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ìwà tó dáa, ìwà ṣíṣise kára kára, òṣìṣẹ́ tó lòótọ́ tí ó sì máa ń tètè débí iṣẹ́, tí ó sì fẹ́ràn iṣẹ́ rẹ̀ dáadáa, tí kì sí ṣe ìmẹ́lẹ̀ tàbí ìpàtà lẹ̀nú iṣẹ́, tí yóò sì máa contribute positively sí ilé iṣẹ́ o. Nǹkan yìí ni mò ń máa wá nínú òṣìṣẹ́ tuntun.

Ìlànà ìpolówó mi ni through social media. Mo máa ń rán oríṣiríṣi ìpolówó ìyẹn ads ní orí social media bíi Facebook, YouTube, Instagram, Twitter, TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Google ads ni mo máa ń run nítorí wípé Google ads yìí ó wà effective.

N kò rántí ìgbà tí mo kẹ́yìn fò torí ó ti pẹ́ díẹ̀, ṣùgbọ́n mo rántí ibi tí mo lọ n gbà náà. Mò ń lọ láti ìlú Àbújá wá sí ìlú Ìbàdàn, ó ti máa tó bi ọdún márùn-ún sẹ́yìn díẹ̀ o. N kò rántí ọjọ́ àbí oṣù náà pàtó àbí ọdún náà, ṣùgbọ́n mo mọ̀ pé ó ti pẹ́ díẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mà mọ bí a ti ń gun kẹ̀kẹ́ gan. Mo mọ̀ gidi gan, torí wípé mo ní kẹ̀kẹ́ ní kékeré. Ọ̀kan lára àwọn ọ̀rẹ́ mi tímọ́ tímọ́ tí a jọ dàgbà ní kékeré, òun ló kọ́ mi bí a ti ń gun kẹ̀kẹ́ yìí. Òun ló kọ́kọ́ ra kẹ̀kẹ́ nínú wa, ó sì ti mọ̀ ọ́ gún. Òun náà ló kọ́ èmi náà nígbà tí mo ra kẹ̀kẹ́ mi. Èyí ni ó sì jẹ́ kí n mọ bí a ti ń gun kẹ̀kẹ́ tó ọni olónìí.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí dáadáa. Ẹ̀gbọ́n mi kan, ọmọ àbúrò bàbá mi, ó ní alùpùpù. Alùpùpù rẹ̀ yìí sí ni mo máa ń gun. Óun náà ló kọ́ mi ní bí a ti ń gun alùpùpù. Òun ni ìgbà tó rà, ó sì máa ń gbé fún mí lẹ́ẹ̀kan kan kí n máa gùn. Mo ti gun alùpùpù rí oo.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń rántí àwọn ọ̀rọ̀ ìṣìtí tí bàbá mi ti máa ń sọ fún mi nípa iṣẹ́ ṣíṣe kárakára wípé èèyàn ò gbọdọ̀ ṣọlẹ̀, ẹni tó bá ṣọlẹ̀ kò ní jẹun. Ọkùnrin ìṣọlẹ̀ ọkùnrin máa mú ṣẹrá ṣíṣe ni. Àwọn ọ̀rọ̀ ìṣìtí yìí ni ó máa ń fún mi ní okun, tọ́ sì máa ń bá mi pàró òkan nígbà tí iṣẹ́ bá pọ̀.

Ọ̀nà tí èmi máà ń gbá rántí àwọn àdéhùn mi ni wípé mo máa ń kọ gbogbo àdéhùn tí mo bá ti bá ènìyàn ṣe. Mo ma ń kọ gbogbo rẹ̀ pamọ́ sí inú ìwé kan. Mo sì máa ń lọ wo ìwọ̀yí lóòrèkóòrè kí n ba lè rántí àwọn àdéhùn tí mo ti ṣe kí n má ba à bá àdéhùn jẹ.

Gíga tí moga, ó lé ní ẹsẹ̀ bàtà mẹ́fà o. Èmi ni mo ga jù nínú ẹbí mi. Kòsí ikankan nínú ọmọ ìyá àtà ọmọ bàbá mi tó ga tó mi. Kódà Àgàdí ni orúkọ ìnagijẹ tí wọ́n fún mi nínú ẹbí torí wípé mo ga púpọ̀ ju gbogbo àwọn ènìyàn tó kù lọ.

Nígbà kóju àwọn ìṣòro ní irinṣẹ́ ni wípé mo máa ń ṣe ìwádìí púpọ̀ lórí ìṣòro náà. Mo sì tún máa ń bèèrè àmọ̀ràn lọ́wọ́ àwọn alábàáṣiṣẹ́ àti àwọn tó jẹ́ ọ̀gá mi ní idi iṣẹ́, bóyá àwọn náà ti rí irú ìṣòro bẹ́ àti ọ̀nà tí wọ́n gbà láti kọju ìṣòro náà.

Èmi kẹ̀, kíni mo fẹ́ wá débẹ̀? Rárá o, èmi kì í mu àwọn ohun mímu pirotíìnì o. Mo bẹ̀rù àwọn ohun mímu pirotíìnì yìí púpọ̀ púpọ̀ torí ọ̀pọ̀ ènìyàn ló ti sọ fún mi wípé àwọn ohun mímu pirotíìnì yìí wọn ò dáa fún ara ènìyàn rárá.

Mo máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú ọ̀yàyà àti otó. Mo ma ń ràn wọ́n lọ́wọ́ tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ mi, mo sì máa ń bá wọn dọ́rẹ̀. A máa ń ṣe àwàdà, a sì máa ń ṣe àyẹ̀wò ara wa. Èyí ló ma jẹ́ kí ìbáṣepọ̀ wa kó dánmọ́rán púpọ̀ púpọ̀.

Rárá o, mi ò ṣe yoga. Mo ti gbó nipa rẹ̀ dáadáa, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì máa ń ròyìn rẹ̀. Kódà mo ní ọ̀rẹ́ kan arábìnrin tí ó má ń ṣe yoga dáadáa, ó fẹ́ràn yoga ṣíṣe púpọ̀ ṣùgbọ́n èmi kò fẹ́ràn rẹ̀. Mo kórìíra yoga yìí, mo rí i gẹ́gẹ́ bí ǹkan tí ó yẹ kí obìnrin má a ṣe kò sì fún ọkùnrin o.

Ojo ti mo feran ju ninu ose ni ojo Monday to je ibere ose. Tori wipe ojo Monday yi ni o ma n je fi hàn bi gbogbo ojo to ku ninu ose se ma ri. Ti ojo Monday ba si ti dara pupo, gbogbo ose naa ni yio dara dele. Idi niyi ti mo se feran ojo Monday ju ninu ose.

Mi ò féràn oúnjẹ rírà ní òpópónà, ṣùgbọ́n àwọn ìgbà wà tó jẹ́ wípé mi ò ní ní choice ju kí n ra oúnjẹ ní òpópónà lọ. Bóyá ìgbà mi ti máa ń rìnrìn àjò tí kò sí ọ̀nà tí mo lè gbà dáná àbí bí oúnjẹ dání fúnra mi, tí kò sì sí àwọn ilé oúnjẹ tó gbajúgbajà lójú pópó, màá ra oúnjẹ òpópónà lẹ́gbẹ̀ẹ́ títì.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni adùn raspberry àti vanilla. Àwọn adùn méjì yìí ni mo fẹ́ràn jù tó jẹ́ wípé tí mi ò bá rí kan nínú méjèèjì ni ò ní mu ice cream lọ́jọ́ náà. Mi ò fẹ́ rí adùn ice cream mi ju raspberry yìí àti vanilla lọ.

Kò níye ìgbà tí mo máa ń fọwọ́ lójoojúmọ́. Gbogbo ìgbà tí ọwọ́ mi bá ti dọ̀tí, àbí tí n bá ṣe nǹkan ẹlẹ́gbìn, àbí tí n bá fẹ́ fi ọwọ́ ṣe nǹkan tó nílò ìmọ́tótó, gbogbo ìgbà náà ni mo máa ń kọ́kọ́ fọ ọwọ́ mi, àbí máa fọ ọwọ́ mi lẹ́yìn ìgbà tí n bá ti ṣetán. Mì óò lè sọ wípé ìyè ìgbà báyi pàtó ni mo máa ń fọwọ́ lójoojúmọ́

Ètò ìdárayá mi kò ju kí n jọ́ọ̀gì lọ, kí n sì lọ gbé irin wéètì díẹ̀ ní eré kílọ́ọ̀bù ilé eré ìdárayá mi, ìyẹn jíìmù mi, kò jù bẹ́ẹ̀ lọ. Míì í da ara mi láàmú kí n lọ má ṣe nǹkan tó kọjá agbára mi o, rárá o.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Orí Íńtánẹ́ẹ̀tì ló ti rọrùn láti kọ́ ǹkan púpọ̀ ní ayé tí a wá yi torí wípé ọ̀fẹ́ ni ǹkan kíkọ́ lórí Íńtánẹ́ẹ̀tì, kò ní ńá ni lówó, kò ní ńá ni ní kọ́bọ̀, kódà ó dára púpọ̀. Oyè rẹ̀ sì ni mo ti ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí mo bá fẹ́ kọ́ ní ẹnujọ́ mẹ́ta yìí o.

Mo máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣà fúnra mi nì o. Mo máa ń sábà lọ sí YouTube kí n lọ wo ọ̀nà tí èèyàn lè gbà yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣà fúnra èèyàn tàbí kí n béèrè ìmọ̀ràn lórí lọ́wọ́ àwọn èèyàn ní Twitter, ní Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ó máa pẹ́ díẹ̀ kí ọjà tuntun yóò jáde o torí wípé wọ́n ti gbé embargo lórí ọjà tuntun kí ó kúrò ní ìlú tí mo tiń rajà, ìyan ìlú Turkmenistan. Wọn ò jẹ́ kí ọjà kúrò ní ìlú yan fún ìgbà díẹ̀ báyí, èyí ló fa tí yóò fi pẹ́ kí ọjà tuntun tó jáde o.

Bí mo ṣe máa ń ṣe irun, mi ò lọ fáà rárá o. Kò le. Mo kanrara máa ń gẹ̀ ní low cut ni. Oṣooṣù sì ni mo máa gẹ̀ irun mi yìí ní low cut. Tí ó bá ti kún gan, màá ní ká rọra bá mi gẹ̀ lọlẹ̀ díẹ̀ kí wọ́n trim rẹ̀ torí wípé mi fẹ́ kí irun mi máa pọ̀ rárá. Mi ò ní gẹ̀ stáílì mìí jù low cut yìí lọ.

Ohun tí mo máa ń ṣe nígbà tí n bá sín ni wípé mo ma ń fi handkerchief mi bò imú kí sísín yìí kí ó má baà bọ́ sí ọ̀dọ̀ àwọn mi kí n má baà kò ràn wọ́n. Torí wípé tí eeyan ò bá fi ọwọ́ fi handkerchief bo imú nígbà tí ó bá n sín, kò da. Ó sì lè kó sísín náà ran ẹlòmíràn o.

Ọ̀sọ̀ọ̀ṣẹ̀ ni mo máa ń ra epo sínú ọkọ̀ mi. Mo máa ń dìidii ra ọ̀pọ̀lọpọ̀ epo tí yóò tó mi ló fún odidi ọ̀sẹ̀ kan gbáko. Kò bá à sí ibi tí n bá n lọ láàárín ọ̀sẹ̀ náà, mo máa n ra epo tí yóò tó mi ló fún odidi ọ̀sẹ̀ kan gbáko. Ọ̀sọ̀ọ̀ṣẹ̀ ni mo máa ń ra epo fún ọkọ̀ mi o.

Ojoojúmọ́ láàárọ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi. Tí ilẹ̀ bá ti mọ́ báyìí tí mo ti ń fẹ́ bẹ̀rẹ̀ sí ní múra fún ibi iṣẹ́, mo máa ń kọ́kọ́ fọ ọkọ̀ mi torí mi fẹ́ gbé ọkọ̀ tí ó dọ̀tí lọ ibi iṣẹ́ rárá o. Mo máa ń fọ ọkọ̀ mi tí mo máa ń bò ti nú tẹ́yìn láàárọ̀. Ojoojúmọ́ láàárọ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi.

Mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ọ̀nà tó tọ́, tí ó yẹ, tí ó sí ìrẹ́jẹ kankan. Nǹkan tí ó bá tọ́ sí olúkálukú ni mo má a ń fun. Mi ìí yọ kúrò ńbẹ̀ rárá tàbí kí n gé díẹ̀ sẹ́yìn rárá o. Mo má a ń pín ní ọ̀nà tó yọ́, tó tọ́ àti tí ó yẹ. Mo sì má a ń fún olúkalukú ní ǹkan tó tọ́ si.

Bí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ asínà mi ni wípé mo máa memorizing wọ́n, mo máa ń fi wọ́n ṣe abbreviation kí n ba lè rántí tàbí kí n lo ọgbọ́n mnemonics náà láti rántí. Àwọn ọ̀nà méjì yìí ni mo máa ń sábà lò jù láti rántí àwọn ọ̀rọ̀ asínà mi.

Bí mo ṣe máa ń rí lílọ àkókò nígbà tí n bá wà nínú ìlà ní wípé, mo máa ń pín àwọn iṣẹ́ náà sí wẹ́wẹ́. Mo sì máa ń kọ́kọ́ fojú sí àwọn tí ó ṣe pàtàkì jù. Àwọn yẹn ni mo máa ń kọ́kọ́ lo àkókò mi lé lórí. Àkókò tó bá wá ṣẹ́ kù ni màá wáa ma lo lórí àwọn ǹkan winrinwinrin tó bá kù.

Bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà ni wípé mọ̀ máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ research, mo sì máa ń ronú lórí àwọn nǹkan tí àwọn oníbàárà fẹ́, àwọn nǹkan tó máa ń interest wọn. Èyí sì ni a máa ń sọ ní ìpàdé wa táa fi máa ń ṣe àkọrí ìpàdé, kí àwọn oníbàárà lè mọ̀ wípé gbogbo ohun tí wọ́n fẹ́ ni á wà ní ọkàn wa.

Ìgbà tó bá yẹ kí n fà, tí ó nílò kí n fà ni mo máa ń fà ó. Mo máa ń fojú sunùkun wo ọ̀rọ̀ tó wà nílẹ̀. Tí ó bá sì jẹ́ ǹkan tó nílò kí n fà, mii fi fàlẹ̀ rara o. Kí á, mo ti bẹ̀rẹ̀ sí ní fà á, tí n ó sì máa fà lọ. Ṣùgbọ́n tí kò bá nílò kí n fà, mo máa ń ro ọwọ́ ni mi ò ní fà o, màá sì fi í sílẹ̀.

Ojú ọjọ́ tó mọ́lẹ̀ rókóṣó tí kò sí àwọ̀ dúdú kẹ́lọ́ ju sọ́mọ̀ tí kò sí òòrùn àbí tí kò sí òjò tí gbogbo ẹ̀ mọ́lẹ̀ rókóṣó tó ń tàn yó tí òòrùn náà sì mọ níwọ̀n ba tí kò gbóná jù tí kò má ta ènìyàn lára. Irú ojú ọjọ́ yìí ni mo fẹ́ràn púpọ̀ ó sì má ń wù mí kí gbogbo ọjọ́ kó jẹ́ irú ojú ọjọ́ yìí.

Bí mo ṣe má n se àkópò fún ìrìnàjò ni wípé, mo ma ń kọ́kọ́ se list of items tí mo fẹ́ kó dáni fún ìrìnàjò náà. Gbogbo ǹkan tí mo nílò ní orí ìrìnàjò náà ni mo máa ń kọ sínú lístì yìí, tí hún ó sì farabalẹ̀ sì ní tòrán lẹ́yọ kọ̀ọ̀kan sínú àpò tí mo fẹ́ gbé dáni fún ìrìnàjò náà.

Bẹ́ẹ̀ni, mò máa ń sáré. Mò máa ń sáré dáadáa pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lórí pápá ká fi ṣe exercise. Mo sì tún máa ń jọ̀gí láàárọ̀ náà lójoojúmọ́. So mo ti dáhùn ìbéèrè rẹ o, mo máa ń sáré. Gbogbo àǹfààní tí bá sì ti ní láti sáré ni mo fi máa ń sáré.

Rárá, mi ò ní ọgbà. Ilé tí mò ń gbé ó jẹ́ àwọn ilé kólóbo kólóbo tó jẹ́ pé gbogbo ààyè tán wà, ilé náà fi kọ́. Kò sí ààyè kankan fún ọgbà tí ọmọdé ti lè má a ṣeré àbí ti èèyàn ti lè má a ṣe ìpàdé tàbí ṣe ìfàáji pẹ̀lú àwọn ọ̀rẹ́ ènìyàn rárá, mi ò ní ọgbà.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù nínú gbogbo àjọ̀dún láyé yìí ni àjọ̀dún Easter. Mo fẹ́ràn àjọ̀dún Easter torí pé ó jẹ́ ọdún tí a fi ń ṣe ìrántí ikú àti àjíǹde Jésù. Ìdí nìyí tí mo fi fẹ́ràn àjọ̀dún Easter yìí jù gbogbo àjọ̀dún lọ torí wípé ó ní láti ṣe pẹ̀lú Jésù.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe, àwọn mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa. Torí wipé ọjà tó bá wà ní good condition tí wọ́n tọ́jú dáadáa ni àwọn oníbàárà yóò rà. Ọjà tí wọ́n ò bá tọ́jú dáadáa tó bá lọ ní àléébù lára, kò sí oníbàárà tí yóò rà ó. Gbogbo wọn, wọ́n a máa kọ́ ni wọ́n máa reject ẹ.

Ohun tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni ìdí tí mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ga, ìfẹ́ tí mo ní fún iṣẹ́ yìí àti ohun tí mo pinnu lọ́kàn láti fi iṣẹ́ yìí ṣe. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́, ṣé wọ́n sì jẹ́ kí ń máa focus dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ipara sára. Kódà ipara petroleum gel ni olóró dídùn ni mo máa ń fi sára. Mo se sì fi máa ń fi sára ní gbogbo ìgbà ti máa ti wẹ̀ àfi tí n bá fẹ́ jáde ni mo máa ń fi ipara yìí sára. Mi o lè jáde lai fi ipara sára.

Bí mo ṣe má ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹ́gbẹ́ ni wípé, mo má ń kọ́kọ́ farabalẹ́ tí mà ronu dáadáa lórí irúfẹ́ ìṣòro náà, ọ̀nà tí a lè gbà yí ṣé ìṣòro náà àti bí a ó ṣe mú tí ìṣòro náà kò fi ní wáyé mọ́ láàárín àwọn ẹlẹ́gbẹ́.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù April. Mo fẹ́ràn oṣù April yìí jù nínú ọdún torí wípé oṣù April yìí ni oṣù tí wọ́n bí mi. Nínú oṣù yìí ni ọjọ́ ìbí mi. Èdè nìyí tí mo ṣe fẹ́ràn oṣù April jù gbogbo oṣù tó wà nínú ọdún lọ.

Bí mo ṣe má ń ṣètò àwọn ímélì mi ni wípé mo ti fi oríṣìíríṣìí ìsọ̀rí síbẹ̀. Àwọn ìsọ̀rí bí primary, work, family and friends, others àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sì má ń fo ímélì kọ̀ọ̀kan tí ma sì fi sí àyè rẹ̀, àyè tó tọ́ fún ímélì náà tó yẹ kó wà.

Ọ̀nà tí mo máa ń gbà tọ́jú ara mi ni wípé mo máa ń ṣe exercise lóore kóóre, mo máa ń lọ gym láti máa gbé orísìírísìí weight, mo máa ń jẹ oúnjẹ tó ń sara lóore, mi ò jẹjẹkú jẹ, mo sì máa ń mu ọ̀pọ̀lọpọ̀ omi, mo sì máa ń sùn dáadáa lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Kódà gbogbo àwọn tó wà ní agbègbè ibi tí mò ń gbé yìí, mo fẹ́ lè sọ pé gbogbo wọn ni mo mọ dáadáa tán tí àwọn náà mi sì really mọ̀ mi dáadáa torí wípé a máa ń bèrè ara wa, a sì máà ń kí ara wa delè dáadáa. A máà ń ṣe àyẹ̀wò lórí ara wa, a sì máa ń bẹ̀ ẹbí ara wa wò.

Ó ti lé lọ́dún méjì sẹ́yìn tí mo ti kẹ́yìn lọ rí dọ́kítà. Ara mi le koko síbẹ̀, mi ò sì sáré. Ìdí níyì tó fa tí mi ò fi lọ rí dọ́kítà fún ọdún méjì o lẹ́ torí wípé gbogbo ago ara mi àti ẹ̀yà ara mi ló pe pepéré síbẹ̀ tí gbogbo ẹ́ ṣìn ṣiṣẹ́ bó ṣe yẹ.

Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni wípé mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí, ìyẹn research tí mo sì máa ń ronú gidi ronú jilẹ̀, mo máa ń brainstorm tí màá tún ṣe deep thinking. Báyìí ni mo ṣe máa ń mú èrò tuntun wá tí inspiration ṣe máa ń wá fún oríṣìíríṣìí ǹkan.

Bẹ́ẹ̀ ni o, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Kódà bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ yìí jẹ́ ìkan lára àwọn ǹkan ẹ̀kọ́ gbòógì tí wọ́n kọ́ wa ní boy scout, torí wípé wọ́n máa ń fi irú àwọn ǹkan báyìí kọ́ àwa ọmọdé ọkùnrin tí ó bá wà ní boy scout.

Mi ò mọ irú ìbúnà jẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi o. Tó bá sà ti ń ṣiṣẹ́ dédé tí kò si máa pariwo ju, tí ó sì ń ṣiṣẹ́ káàkiri gbogbo yàrá. O tẹ́ mi lọ́rùn, mà á fẹ́ràn rẹ̀ nínú yàrá mi o.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ní ayé yìí, òun ni búrẹ́dì ati ẹ́yìn àti tea. Kódà, mo lè jẹ oúnjẹ yìí ní ẹẹ̀mẹta lójúmọ́ kí n jẹ ká lè gbogbo òdìdì ọ̀sẹ̀ kan. Báyìí ni ìfẹ́ tí mo ní fún oúnjẹ náà ṣe pọ̀ tó. Kò sí i oúnjẹ mì í tí mo fẹ́ràn tó ní ayé yìí.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn dáadáa kódà láìmọye ìgbà lọ́pọ̀ ìgbà. Tó bá fẹ́ mọ̀ kí n tún sọ fún ọ ga, kódà mo tún pinu láti rìnrìn àjò lọ sí ìlú mìíràn ní ọ̀sẹ̀ tó tí a mú yẹn ọjọ́ méjì àbí ọjọ́ mẹ́ta sí òní. Mo fẹ́ lọ sí ìlú Ifẹ̀ láti ìlú Òṣogbo.

Tí n bá rántí dáadáa, ó ti lé lọ́dún mẹ́wàá báyìí tí mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ o. Nígbà tí mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ, abúlé àwọn bàbá mi ni mo wá n'gbana ní ibode. Àwọn tó mọ bí wọ́n se n tẹ igbó tó jẹ́ ogbo n tarigi ọdẹ wà ní ìlú ibode yìí.

Mo ma n je gúọ́mù lẹ́ẹ̀kọ̀ọ́ kan, lẹ́ẹ̀kọ̀ọ́ kan, ṣùgbọ́n tí n bá rántí dáadáa gẹ́gẹ́ báyìí ó ti pẹ́ tí mo ti jẹ gúọ́mù gbẹ̀yìn ọ, ó ti lé ní oṣù mẹ́fà. Kódà ó sì ti n wù mí jẹ bí mo ṣe n sọ̀rọ̀ yìí, màá sì lọ́ra tí ó bá di òwúrọ̀ ọ̀la. Mo ma n jẹ gúọ́mù dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé dáadáa. Oríṣiríṣi ìwé ni mo máa ń ka. Àwọn ìwé aládùn bóyá action, sci-fi, romance àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo máa ń ka wọ́n. Mo sì máa ń ka àwọn ìwé ìtàn ìgbésí ayé náà, biography àwọn ènìyàn ńláńlá, mo máa ń ka irú ìwé báyan náà.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń pẹja. Mi ò pẹja rí láyé mi. Kódà mi ò dé òdò rí tàbí odò tí ẹja wà nínú rẹ̀, mi ò dé bẹ́ẹ̀ rí o. Ṣùgbọ́n mo ní àwọn ọ̀rẹ́ tí ó mọ̀ ń pẹja, wọ́n sì sọ pé bàbá wọn ló kọ wọn bí wọ́n ti ń pẹja. Bàbá tèmi ò kọ́ mi bí a ti ń pẹja o.

Kí n má pa'rọ́, kí má jalè. Ó ti lé ní oṣù mẹ́fà tí mo ti kẹ́yìn lọ sí ọjà. Ǹkan tó fa eyí ni wípé orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti ń ra ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí mo nílò àbí tí mò ń lò lọ́jọ́ mẹ́ta yìí. Èyí ló fa tí kò fi bùnmi àti lọ sí ọjà torí wípé kò sí ohun tí mo fẹ́ lọ ṣe níbẹ̀. Gbogbo ohun tí mo bá nílò, mo máa ń rà lóri Íńtánẹ́ẹ̀tì ni, tí wọ́n sì wá gbé ba mi nínú ilé mi.

Rárá o, mi ò ṣe ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù torí wípé mo jẹ́ ẹnìkan tó máa ń pẹ̀sùn. Àìmọye ọjọ́ ni mi tí lè sùn ní ago mẹ́ta òru. Ìdí nìyẹ́ tí mi ò ṣe fẹ́ràn kí n máa jí ní kùtùkùtù, mi ò ṣe ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù rárá torí wípé mo máa ń pẹ̀sùn ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́.

Rárá, mi ò béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ mìírí, kò ní dìí, kò sí nnkan tí mo fẹ́ fi ṣe. Gbogbo wàhálà tí ẹ̀rọ mi bá ní, mo lè yanjú rẹ̀ fúnra mi. Tàbí kí n gba yín orí Íńtánẹ́ẹ̀tì lọ kí n lọ wo bí àwọn ènìyàn ṣe ń se, àbí kí n gba YouTube lọ kí n lọ wo oríṣìíríṣìí fídíò.

Bẹ́ẹ̀ ni, mo ní irungbọ̀n. Ọlọ́run jogun irungbọ̀n díẹ̀ fún mi, bó tilẹ̀ jẹ́ wípé kò pọ̀ púpọ̀, kò pọ̀ tọ́ tí ẹgbon mi tí gbogbo agbon rẹ̀ kún fún irungbọ̀n, ṣùgbọ́n èmi náà sì ní díẹ̀. Mo sì máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún díẹ̀ tí ó fún mi, torí àwọn kan ni ò ní irungbọ̀n rárá, èmi sì ní irungbọ̀n.

Ìrántí ìgbà ọmọdé mi kan tí mo rántí ni bí mo ṣe ṣe ọjọ́ ìbí ọdún kẹwàá mi. Ayẹyẹ ọjọ́ ìbí kẹwàá mi kódà ọdún náà ó lárinrin púpọ̀ púpọ̀. Àwọn òbí mi na gbogbo owó tó wà lọ́wọ́ wọn láti lè fún mi ní ìnáwó ńlá tí mi ò ni gbà gbe láyé mi.

Rárá o, èmi ò lù etí mi o. Ìgbà tí mo ń se obìnrin, kí ni mo fẹ́ fi lílu etí ṣe? Tí mo bá fẹ́ fi ẹgba etí ṣe tí gan an, mo lè lo àwọn ẹgba etí tí kò ní ló ké yẹn fún lù etí rárá tí èèyàn kàn máa lẹ́mọ́ ni. Mi ò lù ú tí o, mi sì ní èrò ọlọ́kàn mi láti lù ú tí ní ìgbà kankan rárá.

Bí mo ṣe má n se ìdúnadúrà ni wípé, mo ma ń wá ẹni tó ní ohun tí èmi fẹ́ tí èmi náà ṣì ní ohun tí ó fẹ́. Tín bá ti rí irú ẹni bẹ́ẹ̀, a ó jọ wo ohun tí àwa méjèèjì ní láti fi ṣe pàṣípààrọ̀. Tó bá ṣì tẹ́ wa lọ́rùn, a ó ṣe pàṣípààrọ̀. Olúkalúkú yóò ṣì gba nǹkan tó fẹ́. Báyìí ni mọ ṣe má n ṣe ìdúnadúrà.

Ó ti pẹ gan an, ó ti lé ní ọdún márùn ba yìí tí mo ti kẹ́yìn ní ààlà burúkú. Mi n sá bá làá alá gan púpọ̀ náà tẹ́lẹ̀, kódà ó ti lé ní ọdún kan gan tí mo ti lála kẹ́yìn ká ṣe ṣe wá sọ̀ tí ààlà burúkú. À, mi ò rántí o, mi ò mọ ìgbà tí mo kẹ́yìn ní ààlà burúkú o.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ò lè rárá, ohun tí mo fẹ́ ṣe ni wípé mo fẹ́ tún gbogbo ilé mi ṣe àti àyíká o àti inú ilé o, gbogbo ẹ mo fẹ́ tún ṣe. Mo fẹ́ fọ́ gbogbo àwọn aṣọ mi náà àti àwọn bẹ́ẹ̀ṣí tí mi ń kaǹkàn tí ó ti dọ̀tí. Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ojú báyìí lọ rárá o.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sàn lẹ̀kọ̀kan. Ọjọ́ tí n bá wàn ilé tí n ò lọ ibi iṣẹ́ àbí ọjọ́ tí máa ṣíṣẹ́ láti ilé tí iṣẹ́ tí mo dèn se ti láti lé yìí ò pọ̀, mo lè fi àǹfààní tí ń bá ri kí n fi sùn lẹ́ẹ̀kọ̀kan. Kì í ṣe gbogbo ìgbà o, ṣùgbọ́n mo máa ń sùn ní ọ̀sàn ní ẹ̀kọ̀kan tí ayé rẹ́ bá yọ.